Nígbà tí mo pé ogún ọdún, mo sọ fún ara mi ní wípé gbogbo ǹkan tí màá bá ṣe, màá ṣe pẹ̀lú ìtẹ̀lọ́rùn. Èmi ò ní tọwọ́ bọ ǹkan tí mi ò yẹ kí n tọwọ́ bọ̀ nítorí wípé mo fẹ́ ní owo, mo fẹ́ ní ọlá. Àwọn àdéhùn yìí ni mo bá ara mi sọ nígbà tí mo pé ogún ọdún.

Mo máa mọ̀ tí iṣẹ́ bá ti tó, tó bá ti rẹ̀ mí, ara náà ń fẹ̀ sí mi. Èèyàn máa mọ̀ tí iṣẹ́ bá ti tó nígbà tí gbogbo ìṣan ara èèyàn, gbogbo ẹ̀jìká, bá ti ń dùn, èèyàn á mọ̀ pé iṣẹ́ ti tó. Ẹni tó bá dẹ̀ tí mọ̀ pé ó ti rẹ̀ ohun, á bọ́ sí ilé ìyàgbẹ́, á lọ wẹ̀. Tó bá yẹ pé ó fẹ́ lo ilé ìgbẹ́, á lo ilé ìgbọ̀nsẹ̀, á lo, á sì wẹ̀, á rọra fẹ̀gbẹ́ lélẹ̀ lórí ibùsùn.

Èmi jẹ́ ẹni tí ó máa ń dé ibi kíbi ní àkókò, èmi ò n ṣe ẹni tí ó máa ń fi àkókò ṣeré. Nítorí ìdí èyí, àwọn tí mo ti bá ṣiṣẹ́ rí, wón níìfẹ̀ẹ́ mi lọ́pọ̀lọpọ̀, wọ́n sì máa ń mú mi bí ẹni tí ó ní ọpọlọ àti ẹni tí ò kí ń yí òhun padà.

Mo jẹ́ gẹ́gẹ́ bí ènìyàn tó máa ń ka àdéhùn dáadáa. Nítorí wípé ẹni tí ò bá ka àdéhùn dáadáa yóò bọwọ́ lu nǹkan tí ò yẹ kó bọwọ́ lu. Èmi ò dẹ̀ fẹ́ kí n bọwọ́ lu nǹkan tí mi ò bá ní faramọ́ọ̀sì. Ìdí nìyí tí mo máa fin ka àdéhùn dáadáa.